Bí mo ṣe ń mọ ilé mi ni pé táìmù tí mo máa ń ráyè àti jẹ́ kí ilé mi mọ́ tó jẹ́ pé mo máa ń ṣe ilé tó jẹ́ pé mo máa ń ní ààyè àti tún le ṣe ní ọjọ́ Saturday. So ojo yen mi lo ibi iṣẹ́, mi ki lo ibi iṣẹ́ lọ́jọ́ yen. So mo máa ń ráyè àti tún lè ṣe. So ni mo máa tí bá fẹ́ bẹ̀rẹ̀, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú, pẹ̀lú kí n máa gbálẹ̀. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ àti máa gbálẹ̀. So tí bá ti ṣe gbogbo ilẹ̀ tán, màá ṣẹṣẹ wá gbe. Tí bá ti ṣe gbogbo ilẹ̀ tán, màá ṣẹ̀ṣẹ̀ wá kó ilẹ̀ mi. Màá kó ilẹ̀, màá da sínú dustbin. A ní jọ́ Saturday yẹn, mo gbọ́dọ̀ dà gbogbo ìdọ̀tí tí mo ti lò, mo gbọ́dọ̀ dáá nù. So màá kó sínú dustbin, màá package gbogbo ẹ̀ síbí kan. Ànd ti ba tii ṣé tán, ni màá ṣẹ̀ṣẹ̀ lọ pọn omi. Tí bá ti pọn omi, màá pọn omi tí màá fi fọṣọ. Màá pọn omi tí màá fi wẹ̀. Màá pọn omi tí, tí, àti omi tó jẹ́ pé màá fi i ṣẹ́kù. Tí bá ni dìẹ, màá ṣẹ̀ṣẹ̀. Tí bá fẹ́ lò, mo máa ṣẹ̀ṣẹ̀ wá lò. So gbogbo omi tí bá ti pọn mi tán, màá ṣẹ̀ṣẹ̀ lọ, lọ fọṣọ mi. Ànd aṣọ mi máa ń pọ̀ náà torí pé màá ti wọ aṣọ láti, láti, ẹ́, láti ọ̀sẹ̀, láti ọ̀sẹ̀, láti Monday. So gbogbo aṣọ yẹn màá ṣẹ̀ṣẹ̀ fọ̀. Màá ṣẹ̀ṣẹ̀ fọ. Tí bá ti fọ tán, màá ṣẹ̀ṣẹ̀ lọ, màá ṣẹ̀ṣẹ̀ lọ, lọ, lọ sá ibi tí mo máa ń sá aṣọ mi sí. Màá ṣẹ̀ṣẹ̀ lọ sá aṣọ yen tí bá ti sá aṣọ yẹn tán, màá ṣẹ̀ṣẹ̀, màá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé okay o, mo ti ṣe tán. Màá ṣẹ̀ṣẹ̀ lọ mọ bí máa ṣe wẹ̀. Màá bu omi mi. Tí bá ti bu omi, màá wẹ̀. Tí bá wẹ̀ tán, màá ṣẹ̀ṣẹ̀ wa ǹkan jẹ. Gbogbo oúnjẹ tí mo fẹ́ jẹ màá ti rà láti, láti Friday so that màá ní ní ráyè torí pé tí bá ti ṣiṣẹ́ tán ó lè ti rẹ̀ mí àti jáde lọ ra ǹkan. So màá ti ra láti Friday. Màá ṣẹ̀ṣẹ̀ se. Tí bá ti ṣe gbogbo oúnjẹ mi tán, màá ṣẹ̀ṣẹ̀ wá jókòó. Tí iná bá wà o tàbí mo ní jẹ́ẹ́ní, tí jẹ́ẹ́ní mo lè-- tí epo bá wà, màá tan jẹ́ẹ́ní. Ma relax ma jẹun ma wo TV to je wípé ma se gbogbo iṣẹ́ mi tan. Ṣùgbọ́n iṣẹ́ tó máa nira fún mi náà tó jẹ́ pé mo ṣe ń try láti ṣe ni wípé aṣọ fífọ̀. Bọ̀ màá ń, màá ń make sure pé mo fọ nítorí pé mi kò lè fi aṣọ ìdọ̀tí sílẹ̀. So mo máa ń fọ aṣọ mi ní, níyẹn.

Nígbà ìsìnkú ládù ní àdúgbò mi, nígbà, nígbà ìsìnkú ní àdúgbò mi, àwọn tó máa ń wà ni àwọn family, nítorí pé ó wà importantly family ló máa ń wà. Lẹ́yìn àwọn bí àwọn ọ̀rẹ́, bí àwọn family friends, bí àwọn tó wà ládúgbò wa náà, wọ́n máa ń wá náà nígbà ìsìnkú. À bí wọ́n ṣe ń ran yàn lọ́wọ́ ni wípé tó bá wá, ọ́ máa, ọ́ máa bá, ọ́ máa bá ẹni yẹn dúró, ọ́ máa bá ẹni yẹn dúró, ọ́ máa, ọ́ máa try láti bá sọ̀rọ̀ so that ẹkún yẹn kò ní, kò ní pọ̀ púpọ̀. Nítorí pé time ìgbà yẹn kò da kí èèyàn náà máa sunkún púpọ̀. Amọ̀ pé kíni yẹn ó wà very, very ó kó, kó, kó dùn yàn nínú pé ènìyàn kú. So máa, a máa ní láti try láti bá ẹni yẹn sọ̀rọ̀, kó keep calm, kó máa, kó máa ké mọ́, kó máa wà sober, nítorí pé tí èèyàn bá ti ń wà sober tó ti pọ̀ jù, ó máa jẹ́ kí àìsàn máa ṣẹlẹ̀ sí ìyàn. So a máa ní láti wà pẹ̀lú ẹni yẹn tó bá jẹ́ ìrànlọ́wọ́ fún, fún, fún iṣẹ́ o tó bá jẹ́ ìrànlọ́wọ́, nítorí pé ìgbà yẹn náà kò ní ráyè jẹun, kò ní ráyè ṣe. So àwọn tó máa ba s'oúnjẹ, àwọn tó máa ba, báa ṣe nǹkan, àwọn nǹkan kan tó máa need tí ó jẹ́ pé kò ní ráyè ṣe nítorí pé nǹkan tó, tí ó dà tó ṣẹlẹ̀ yẹn. So a máà rán lọwọ, so nípa owó náà a máa, ọ máa ń ràn lọ́wọ́. À ni wípé ọjọ́ mélòó ni, ọjọ́ mélòó bí i tí èè bí i, bí i, bí i ọjọ́, ọjọ́, ọjọ́ mẹ́ta, ọjọ́ márùn-ún tó ti wà okay tí èèyàn lè bá ẹni yẹn, ẹni ìsìnkú yẹn dúró so that kò ní feeli pé nǹkan kan ṣẹlẹ̀. Nkan tí a máa ń ṣe ládúgbò wa nìyẹn.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí, tàbí ìrọ̀lẹ́? Èyí tí mo fẹ́ràn ni wípé mo like, mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni wípé, níní ìrọ̀lẹ́ gbogbo ẹ á cool. Nítorí gbogbo ẹ á, á, á, á, á silé sí yàn lára dáadáa, ó má silé sí yàn lára dáadáa. Tó jẹ́ pé tí ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn tí àwọn kíní bá ti ṣe kíní jù, tí gbogbo ẹ á ti bright jù, most especially pé àwọn, àwọn kíní tí, tí, tí gbogbo ẹ á ti máa ma gbóná. Tí ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn gbogbo ẹ máa n gbóná ni, a máa gbóná. Tí èèyàn bá fẹ́ jáde síta, gbogbo èèyàn á kàn mọ máa láàgún ni, a kàn mọ máa láàgún ni. Ṣùgbọ́n tó bá ti di, ti, ti ìrọ̀lẹ́ yẹn gbogbo ẹ á ti, á ti lọlẹ̀, gbogbo òórùn yẹn á ti lọlẹ̀, á ti ṣe. So bo tí, tí ìmọ́-- ti òwúrọ̀ yẹn, ti, ti ìmọ́lẹ̀ yẹn tí mo like ni wípé gbogbo ẹ máa ń silé, èèyàn á lè jáde, èèyàn á lè ṣe, èèyàn á lè lọ síbi tó fẹ́ lọ. Ṣùgbọ́n tí òwúrọ̀ yẹn, tí à-- òórùn yẹn bá, tí òórùn yẹn bá ti jáde báyẹn, tí òórùn yẹn bá ti jáde báyẹn, ó máa ń, ó máa ń gbóná gan. Most especially tó bá ti di nǹkan bíi, bí ọwọ́ aago mọ́kànlá yẹn, gbogbo ẹ a kàn mọ máa gbóná ni. So bí i ti ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn, òórùn yẹn gangan, òun ló jẹ́ kó bàjẹ́. So ṣùgbọ́n òun náà dà ó, ṣùgbọ́n òórùn yẹn tó máa ń jáde ní time yẹn, ó máa ń jẹ́ kí gbogbo ẹ máa ń gbóná tó jẹ́ pé èèyàn á máa máa rọ́jú, àti máa máa jáde. Ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn, òórùn yẹn á ti lọlẹ̀, á ti ṣe gbogbo ẹ á ti cool, èèyàn á lè jáde. Tí èèyàn ti ẹ̀ bá ṣe makeup gan, makeup yẹn á dúró sí yàn dáadáa tó jẹ́ pé èèyàn a, a máa le lárinrin, gbogbo ẹ a kàn mọ máa dán ni, gbogbo ojú yàn a máa ma dán ni, gbogbo skin èèyàn a kàn mọ máa dán ni. So ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ yẹn gangan ni mo fẹ́ràn jù.

Nǹkan tí mo máa ń sọ nígbà tí mo máa ń fi ara mi hàn ni wípé mi ò rò bóyá mo ní any, any ọ̀rọ̀ tí mo máa ń sọ láti fi ara mi hàn. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mo wà very straightforward. Mi kí ń, mi kí ń, mi kí ń sọ anything and mo wà very easy. Mo, wọ́n le, wọ́n le bá mi sọ̀rọ̀, wọ́n le bá mi ṣe, wọ́n le bá mi ṣe, wọ́n le bá mi ṣe. So mi need láti ní anything tí máa ṣe kí n tó fara mi hàn. So mo wà very accessible dáadáa. Wọ́n máa ń rí mi, tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, o le bá mi sọ̀rọ̀. So gbogbo iyẹn mi rò bóyá mo ní ẹni, ẹni kìnní tí máa ṣe kí n tó fara mi hàn. So mo máa ń ṣe ǹkan mi so easy tó jẹ́ pé àwọn èèyàn máa, máa, máa le bá mi sọ̀rọ̀, wọ́n le bá mi ṣeré. So gbogbo iyẹn mi kì í ní anything àti ṣe láti, láti tó jẹ́ pé wàá ṣẹ̀ṣẹ̀, wà á rò, wà á ṣẹ̀ṣẹ̀ ṣe ǹkan ko tó bá mi sọ̀rọ̀ yẹn. Mi, mi pé o need láti ṣe ǹkan ko tó bá mi sọ̀rọ̀. So mo máa ń ṣe ǹkan mi so, so, so very, so very easy, so very, so very tó jẹ́ pé kò ní ní wàhálà rárá.

Ohun tí mo máa ń bẹ̀rù ni wípé tí n bá ti ní task, task yẹn náà wọ́n, wọ́n ṣàlàyé fún mi. Wọ́n kàn fún mi báyẹn, máa kọ́kọ́ bẹ̀rù lọ nítorí pé táwọn iṣẹ̀ wa yẹn a ti máa, a ti máa ṣe náà ó wà very, very, ó wà very, very, ó le gan. So, tẹbá ti gbé àwọn iṣẹ́ tuntun wá báyẹn ti wọ̀n bá sàlàyé fún yàn tójẹ́pé position ẹ tójẹ́ pé position ẹ wọn expect pé wàá ti mọ̀ọ́ wàá ti ṣe, so wọ́n kàn máà gbe wá báyẹn, so máà kọ́kọ́ bẹ̀rẹ̀. But bí mo ṣe máa ń ṣẹ́gun ẹ̀ ni wípé bí mo ṣe máa ń, bí mo máa ń ṣé ṣẹ́gun ẹ̀ lò ni wípé mo máa ń sábà, mo máa ń sábà gbàdúrà. Màá kọ́kọ́ gbàdúrà, màá gbàdúrà kí Ọlọ́run fún mi lọ́gbọ́n, kí Ọlọ́run fún mi lọ́gbọ́n àti, àti, àti ṣe iṣẹ́ yẹn. So tí bá ti gbàdúrà ti bá ti kà báyìí gbogbo yẹn máa ń ṣe, ó máa, ó máa, ó máa, ó kàn máa ń lọ'ni, ó kàn máa ń lọ'ni, gbogbo ẹ́ kàn máa máa lọ ni. Àbí bí, bí, bí mo ṣe yí padà ni wípé àdúrà yẹn náà ni mo ṣe fi yí padà. So tí bá wá ti gbé wá báyìí, tí bá ti gbárù ú ti bá ní wípé ó ti ṣiṣẹ́ fún mi báyìí, òun ni mo máa ń sábà lò. Gbogbo ẹ́ kàn máa máa lọ ni, a máa máa lọ ni.